Lára ǹkan tí ó ṣe pàtàkì ní òde òní ni ẹ̀rọ ayárabíàṣá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìgbàgbọ́ nínú bíra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ó ti lẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ mìíràn ra àlòkù. Ó dára láti ní ẹ̀rọ ayárabíàṣá ẹyọ kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ. Tí o bá jẹ́ ẹni tí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan, o lè ní ẹ̀rọ ayárabíàṣá fún ìpè, o lè ní ẹ̀rọ ayárabíàṣá fún iṣẹ́, o lè ní ẹ̀rọ ayárabíàṣá fún ọ̀pọ̀lọpọ̀ ǹkan mìíràn. Oríṣìíríṣìí ǹkan ni a fi ẹ̀rọ ayárabíàṣá ṣe tí ó jẹ́ jẹ́ wípé ó dára láti, láti máa ṣe ìsópọ̀pọ̀ wọn ní òrèkóòrè torí àwọn ẹ̀rọ yìí, wọ́n ó má ń tètè rẹ̀ wọ́n. Tí o bá ti di pé ò ń ṣe, ò ń tún ìhò ara rẹ̀ ṣe ní ẹyọ kọ̀ọ̀kan. Eléyìí ni a mì fún ọ láti mọ̀ wípé ẹ̀rọ ayárabíàṣá yìí nílò kí o ra òmíràn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò fẹ́ràn láti máa ra ẹ̀yọ, ni ó fẹ́ràn láti ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn ṣùgbọ́n tí kò ní owó láti fi ra ẹ̀míì Ní ǹkan tí ó dàjú ní wípé tí o bá lo ẹ̀rọ ayárabíàṣá kan lọ́wọ́, tí o bá fẹ́ ra òmíràn, wà á fẹ́ kí òwò eléyìí tí ó ti lọ dára ju eléyìí tí o ti ń lò ní àtẹ̀yìnwá lọ. Eléyìí dẹ̀ máa ná ẹni ọ̀pọ̀lọpọ̀ owó torí náà ó ṣe pàtàkì kí o ra eléyìí tí ó dára ju àtẹ̀yìnwá lọ. Igba mìíràn ó lè jẹ́ ẹ̀bùn láti láti ọ̀dọ̀ àwọn ẹbí rẹ àbí kí o rà á ní ilé tí wà á máa sanwó ní ìgbà tí ó bá yá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni àwọn ènìyàn ń gbà ra ẹ̀rọ ayárabíàṣá wọn. Eléyìí tí ó fẹ́ burú jù ni kí o rà á kí o máa sanwó dìẹ̀dìẹ̀ torí pé tí o bá rà á tí ò bá rí owó san, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó lè ṣẹlẹ̀. Ìkanlára rẹ̀ ni easy buy, eléyìí tí àwọn ènìyàn máa ń rà tí wọ́n bá rà án tán tí ó bá dé àsìkò tí yẹ kí wọ́n sanwó tí wọ́n ń sanwó. Àwọn ǹkan tí yẹ kí wọ́n máa gbádùn lórí ẹ̀rọ ayárabíàṣá náà wọn ò ní lè gbádùn rẹ̀ mọ́ torí pé wọn ò tíì san gbèsè ẹ̀rọ náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló tún nífẹ̀ẹ́ sí lílò ọ̀nà yìí láti ra ẹ̀rọ ayárabíàṣá wọn ṣùgbọ́n ó máa ń dára kí wọ́n rí owó san kí ó tó di àsìkò tí ó yẹ kí wọ́n san owó náà. Eléyìí máa ń mú ìrọ̀ bà rírà rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń sá fún irú ǹkan báyìí torí yàá rò wípé òhun lè má rí owó san ní àsìkò tí ó bá yẹ kí ó san. Ó dára kí o fi owó pamọ́ fún ìgbà díẹ̀ tí owó náà bá ti sára jọ kí o lè lọ ra ẹ̀rọ ayárabíàṣá tí o nífẹ̀ẹ́ sí. Ni ọ̀pọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ ra ẹ̀rọ yìí ṣùgbọ́n wọ́n ní bùkátà mìíràn tí wọ́n fẹ́ gbọ́ yàtọ̀ sí rírà ẹ̀rọ ayárabíàṣá tuntun. Tí o bá jẹ́ báálé ilé tí àwọn ọmọ rẹ wà ní ilé ìwé gíga tí wọ́n fẹ́ sanwó ilé ìwé wọn, gbọ́ ọ̀tún ra oúnjẹ sí ilé oríṣiríṣi bùkátà ṣe pàtàkì ju rírà ẹ̀rọ ayárabíàṣá tuntun lọ. A kò lè bá ẹnikẹ́ni wí tí ó bá kọjá lẹ́ẹ̀ láti ra ẹ̀rọ ayárabíàṣá ṣùgbọ́n ẹni tí ó bá ní ọ̀pọ̀lọpọ̀ owó, tí ó ní owó lọ́wọ́ kò sí ǹkan tí ó di lọ́wọ́ láti ra ẹ̀rọ ayárabíàṣá. Ẹlòmíràn tí ń lo ẹ̀rọ yìí fún ọdún mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ tí kò sì ní ìgbà láàyè àbí àǹfààní àbí owó láti ra òmíràn láti ìgbà náà torí náà ó dára kí a pààrọ̀ ẹ̀rọ ayárabíàṣá wa tí a bá rí owó láti fi ra òmíràn. Ó dì gbà.

Lákòókò ó dára kí a mọ̀ nǹkan tí à ń pè ní gíláàsì ọrùn. Gíláàsì ọrùn jẹ́ nǹkan tí àwọn Yorùbá ń pè ní sunglasses. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ̀ nípa gíláàsì ọrùn ṣùgbọ́n kìí ṣe gbogbo ènìyàn ni ó ní gíláàsì ọrùn. Eléyìí tí ó máa ń pani lẹ́ẹ̀rín jùlọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbàgbọ́ wípé àwọn àgbẹ̀dẹ tí àmọ sí wẹ́dà ni ó sábà máa ń lo gíláàsì ọrùn yìí. Eléyìí tí ṣéèdì rẹ̀ bá jẹ́ dúdú ni ọ̀pọ̀lọpọ̀, ni a máa sábà rí ní ojú wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú lílo gíláàsì ọrùn, pàápàá jùlọ tí o bá wà ní, tí a bá wà ní àsìkò tí ọrùn máa ń mú gan an. Ó máa dáàbò bo ojú wa. Àgàgà tí ó bá jẹ́ àgbàlagbà tí kò ríran daadáa mọ́, ó máa din ku bí ọrùn ṣe ń wọ inú ojú. Lẹ́yìn náà, gíláàsì ọrùn tún ṣe pàtàkì fún wa láti dáàbò bo ojú wa. Kí i páǹṣẹ́ a gbẹ́ dọ̀tí má lè wọ̀ ojú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ṣe àṣìṣe lórí gíláàsì ọrùn. Ko pọndandan kí ṣéèdì gíláàsì ọrùn wa kó jẹ́ dúdú torí tí ó bá jẹ́ dúdú a kò ní lè rí ǹkan tí ó wà ní iwájú wa dáradára. Tí a bá wá àwọ̀ mìíràn tàbí i àwọn eléyìí tí a lè ríran dáadáa. Ǹkan tó ṣe pàtàkì ni wípé kí á lo gíláàsì tí ó lè dáàbòbo ojú wa kí ọrùn má lè bà á kó si wa ní ojú. Kì í ṣe àwọn àgbẹ̀dẹ nìkan ni a ṣe gíláàsì ọrùn fún, ó wà fún ẹnikẹ́ni àbí ẹni, ó wà fún ẹnikẹ́ni tí ó bá níìfẹ̀ láti máa lò ó. Ọ̀pọ̀lọpọ̀ ara ni àwọn tí ó ń ṣe gíláàsì ọrùn ni wọ́n ti fi dáá. Ó ní eléyìí tí ó jẹ́ ti obìnrin, ó ní eléyìí tí o lè wọ̀ ní, o lè wọ̀ lọ sí ibi iṣẹ́, ó ní eléyìí tí o lè wọ̀ ní inú ilé, ó ní eléyìí tí o lè wọ̀ ní ibikíbi. Lára àwọn àṣà ayé òde òní ni gíláàsì ọrùn wà tí ó dẹ̀ jẹ́ wípé ó dára kí o wọ̀ ní ìta jù kí o wọ̀ ní inú ilé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fi ìtumọ̀ sí, tí wọ́n bá rí ẹni tí ó wọ gíláàsì ọrùn nínú ilé, ó jẹ́ ohun tí ó pani lẹ́ẹ̀rín. Tí o bá pàdé ènìyàn fún ìgbà àkọ́kọ́ tí o ríi tí ó wọ gíláàsì ọrùn tó tún wá jẹ́ oní ṣéèdì dúdú eleyii jẹ́ ǹkan tí ó lè mú ènìyàn rò wípé ẹni náà kò ríran dáadáa àbí kó jẹ́ pé ẹni náà ó ti fọ́ ní ojú.